Àwọn àláyé nípa iṣẹ́ tí a máa ń fún àwọn ọmọ wa ṣe nínú ilé. Mo gbàgbọ́ wípé ó ṣe pàtàkì láti máa kọ́ ọmọdé bí wón ti ń wúlò nínú ilé. Nítorí wípé nípasẹ̀ ìwúlò inú ilé náà ni yóò gbé wọn dé ìwúlò fún ní ìta, ní àwùjọ àti ní orílẹ̀-èdè. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń sọ wípé ó dìgbà tí ọmọ bá dàgbà kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní fi iṣẹ́ lè lọ́wọ́ láti máa ṣe nínú ilé. Nítòótọ́ kì í ṣe pé kí ọmọ kékeré tí kò tí ì da ọwọ́ túmọ̀ yàtọ̀ sí ọwọ́ òsì ká bẹ̀rẹ̀ sí ní rán ko lọ gbálẹ̀ tàbí kó lọ fọ abọ́. Ṣùgbọ́n ní kété tí ọmọ bá ti da ọwọ́ túmọ̀ yàtọ̀ sí ọwọ́ òsì, irú ọmọ bẹ́ẹ̀ ó ti tó láti bẹ̀rẹ̀ sí ní kọ́ ní ẹ̀kọ́ ilé. Lára ẹ̀kọ́ ilé, eléyìí tí, àwọn, lára àwọn tí ó ṣe pàtàkì jù níbẹ̀, òun ni kí a máa fún irú ọmọ bẹ́ẹ̀ ní iṣẹ́ ṣe kí a kọ́ wọn bí a ti ń ṣiṣẹ́ inú ilé. Ní titi èmi àti aya mi a ti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ wa láti wúlò fún wa nínú ilé. Eléyìí ni yóò sì gbé wọn dé ìta tí wọ́n ó fi wúlò fún àwùjọ wọn. Àwọn ọmọ wa ni wọ́n máa ń gbá ilẹ̀ inú ilé. Àwọn ọmọ wa ni wọ́n máa ń fọ abọ́ tí a bá fi jẹun. Bákan náà, a ti bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn bí wón ti ń fọ àwọn àwọ̀ tẹ́lẹ̀ wọn, tí àwọn náà sì ti bẹ̀rẹ̀ sí ní fọ àwọn àwọ̀tẹ́lẹ̀ wọn yìí bí ìbọsẹ̀ àti sìmí, pátá àti oríṣìíríṣìí àwọn àwọ̀sẹ́lẹ̀ tí wọ́n ní. Ìdí tí a fi ń ṣe eléyìí ni wípé yóò pèsè àwọn ọmọ náà sílẹ̀ láti mọ̀ wípé gbogbo ènìyàn ló ní ipa láti kú ní àwùjọ. Àwùjọ sì bẹ̀rẹ̀ láti inú ilé oníkálukú wa. Ọjọ́ orí àwọn ọmọ wọ̀nyí bẹ̀rẹ̀ láti ọmọ ọdún mẹ́wàá tí ó fi dé ọmọ ọdún méje tí ó fẹ́ lọ pín mẹ́jọ. Bákan náà eléyìí tí ó kéré jùlọ, eléyìí kó ti pé ọdún méjì. Nítorí ìdí èyí kò sí ẹni tó jẹ́ ran irú ẹni bẹ́ẹ̀ ní iṣẹ́. Ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu wípé bí ó ti ń wo àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́, tí wọ́n ń gbálẹ̀, tí wọ́n ń fọ àwọ̀tẹ́lẹ̀ wọn, tí wọ́n ń fọ abọ́, òun náà ti bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti wípé kí ó máa wá ohun kan ṣe nínú ilé. Bí ẹ bá gbé igbá dáni, yóò gbá a lọ́wọ́ yín. Ó ti mọ́ ibi tí ẹ fẹ́ gbé e lọ. Tàbí ó rò wípé òun ti mọ ibi tí ẹ fẹ́ gbé e lọ tí yóò sì gbé e lọ sí ibẹ̀. Eléyìí ó jẹ́ ìwúrí nítorí wípé òun náà ti mọ̀ wípé gbogbo ènìyàn ló ní iṣẹ́ láti ṣe. Òun ìwúrí ńlá ni. Ẹni tí ó máa ń kíyèsi ohun tí àwọn ọmọ wọ̀nyí bá se àti èmi tí mo jẹ́ bàbá àti ìyá wọn la jọ máa ń kíyèsi. Eléyìí tí ó jẹ́ ohun tí ọkùnrin gbọ́dọ̀ fojuto èmi kì í kùnà láti fojútò. Eléyìí tí ó jẹ́ eléyìí tí ọmọbìnrin gbọ́dọ̀ mójútó, mama wọn náà a sì máa ń mójútó bo ti tọ́ àti bó ti yẹ. Nípasẹ̀ ṣíṣe èyí, mo gbàgbọ́ wípé nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run àwọn ọmọ náà, wọ́n gbọ́dọ̀ wúlò púpọ̀púpọ̀ ní àwùjọ wa.

Ìgbà wo ni mo lọ sí ibi orin kẹ́yìn? Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn orin púpọ̀. Mo sì máa ń fẹ́ràn láti lọ ṣe àyẹ̀wò tàbí láti lọ ṣe àmújẹ ojú mi tó ní ibi ilé ijó tàbí níbi tí a bá ti ń sọ̀rọ̀ nípa àwọn orin tí ó bá ìgbà mú. Mo máa ń lọ sí ibi orin lóòrèkóòrè tàbí bí àyè bá ṣe gbà mí sí. Ìgbà tí mo lọ ṣe àbẹ̀wò kẹ́yìn sí ilé orin, ó tó ìwọ̀n bí oṣù mẹ́rin sẹ́yìn. Ìdí tí ó sì fi pẹ́ tó bẹ́ẹ̀ náà ni wípé ní àkókò yìí iṣẹ́ kò fi àyè silẹ̀ láti lọ máa wo irú ohun bẹ́ẹ̀. Lọ́wọ́ ọwọ́ mi kún ní àsìkò yìí. Kì í ṣe wípé mi ò fẹ́ràn orin tàbí fẹ́ràn láti máa jáde lọ láti lọ wo orin nígbà tí a bá tẹ tẹpẹpẹ orin sílẹ̀. Ohun tí ó ń dá mi lọ́wọ́kọ́ láti bi oṣù mẹ́rin náà kò ju iṣẹ́ tó wà lọ́wọ́ mi nítorí pé ó mú ọwọ́ mi kún. Ọwọ́ kò dílẹ̀. Mo fẹ́ràn orin púpọ̀ púpọ̀. Orin dára. Orin jẹ́ ohun kan tí ó máa ń mú inú ènìyàn dùn. Orin jẹ́ ohun kan tí ó máa ń fún ènìyàn ní ìwúrí. Orin jẹ́ ohun kan tí ó máa ń ru ìgbàgbọ́ ẹni sókè. Ó sì jẹ́ ohun tí ó máa ń fún ni ní ìretí. Ó jẹ́ ohun tí a fi dára-dáni lára yá. Ó jẹ́ ohun tí a fi kìlọ̀ ìwà. Ó jẹ́ ohun tí a fi bá ni sọ̀rọ̀. Ohun tí orin jẹ́ ó pọ̀ púpọ̀. Ìdí nìyí tí mo ṣe máa ń fẹ́ràn láti lọ ṣe àyẹ̀wò tàbí láti lọ kópa níbi tí a bá tẹ pẹpẹ orin sí.

Àlàyé nípa àwọn ohun tí mo máa ń ṣe kí n tó sùn. Òun ti mo máa n ṣe ki n to sun o pọ kìí ṣe ẹ́yọkan lára oun ti mó ń ṣa bá máà ń ṣe ni aṣálẹ̀ ki tó sun ohùn ni wípé mo maan gbìyànjú láti wò gbogbo àyíká àti ilẹkùn ilé wípé ó wà ní títì, wípé àyíká náà ó sì wà ní àlàáfíà, wípé kò sí ohunkóhun tí ó dàbí ẹni wípé ó lè fa ìnira tàbí ìdààmú tàbí ìjàmbá bá ẹnikẹ́ni nínú àyíká inú ilé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo kókó máa ń wò káàkiri kí n tó rònú wípé ohun tí ó kàn náà ni òrun. Ohun mìíràn tí mo tún máa ń ṣe ní àṣálẹ́ kí n tó sùn, ní gbogbo àṣálẹ́ ni mo máa ń ṣe àgbéyẹ̀wò ohun tí mo ti ṣe láti òwúrọ̀ títí di àṣálẹ́. Màá yẹ̀wò bóyá gbogbo ohun tí ó yẹ kí n ṣe fún ọjọ́ náà ni mo ṣe. Tí ó bá ní eléyìí tí mo fi sílẹ̀ tí mo gbàgbé tí n kò ṣe tàbí fún ìdí kan tàbí ìdí mìíràn tí n kò ṣe, àkókò yìí ni mo fi máa ń béèrè lọ́wọ́ ara mi pé kí ló kàn? Báwo ni màá ṣe ṣé? Àkókò tí mo ti fi ṣòfò yìí, báwo ni màá ṣe rà á padà? Gbogbo ohun tí mò ń sọ yìí àti pé mo fẹ́ yẹ àyíká wò àti wípé mo fẹ́ kọ ohun tí mo ṣe àti ohun tí mi ò ṣe ní ọjọ́ kan silẹ̀, gbogbo rẹ̀ kìí gbà mí ju ọgbọ̀n ìṣẹ́jú sí ogójì ìṣẹ́jú. Lẹ́yìn èyí, ohun tí ó kàn ni pé kí n wọ inú ìyẹ̀wù lọ láti lọ sùn. Kò fẹ́ sí ohun kan kan tó yí padà láti ìgbà tí mo ti yan àwọn nǹkan tí mo sọ yìí láàyò láti máa ṣe bí mo ṣe ń ṣe láti ìgbà náà títí di àkókò yìí nìyìí. Mi ò fẹ́ rí ohunkóhun tí ó yí padà.

Àlàyé nípa ilé tí mo ti dàgbà. Ilé tí mo ti dàgbà, ó wà ní ìlú Iléṣà. Ilé bàbá mi ni, ní ibi tí a ti wo mí, níbi tí mo dàgbà sí. Ilé náà wà ní ìlú ìmọ̀, ní òpópónà àlejò lowo, ní agbègbè ìmọ̀. Ilé yìí, ó jẹ́ ilé tí ó dára, tí ó rẹwà jù lọ ní gbogbo agbègbè wa ní àkókò tí mò ń sọ yìí. Ní ìwòn bí ogójì ọdún ó lé mẹ́fà sẹ́yìn, a ti kọ́ ilé náà àbí a ti bí mi kó tó di wípé a kọ́ ilé náà. Kì í ṣe wípé inú ilé náà ni a bí mi sí, kì í ṣe ni a gbé mi wọ inú ilé náà nítorí pé mò wà ní ọmọdé bí ọmọ ọdún mẹ́ta nígbà tí ilé náà di kíkọ́. Bí mo ti sọ lẹ́ẹ̀kan, ilé yìí ó jẹ́ ilé tí ó rẹwà púpọ̀ púpọ̀. Ilé tí àwọn ènìyàn máa ń fi ọlá rẹ̀ tọrọ ni ní àkókò náà. Títí di àkókò tí a wà yìí, kò fẹ́ sì ilé bí méjì tàbí mẹ́ta tí ó dára jù lọ. Ṣùgbọ́n kò túmọ̀ sí wípé kò sí ilé kankan nítorí pé ẹ́ tí ó dára jù lọ nítorí wípé ohun gbogbo ti di-- kòkò tí a wù yìí ó ti pẹ́. Ilé náà ó máa ń dùn lákòókò yìí. Ó jẹ́ ibi mànígbàgbé láti gbé nítorí wípé àti ọmọ ẹ̀gbọ́n àti àwọn ọmọ àbúrò ni wọ́n pọ̀ tí wọ́n ń gbé pẹ̀lú wa tí a jọ ń gbé ní àkókò tí mò ń sọ yìí. Nítorí náà, gbogbo ìgbà ni ilé náà máa ń kún fún ariwo tí ó máa ń rọ wùtìwùtìwùtì tí kò sí àkókò tí ilé máa ń dákẹ́ rọ́rọ́. Ibi tí ọmọdé bá sì ti pọ̀ sí, oríṣìíríṣìí àwọn ìwà àpáárá àti àwọn ìwà tí inúùmi ni màá ṣe ó máa ń pọ̀. Nítorí ìdí èyí, ìle náà ó jẹ́ ibi tó jẹ́ wípé lónìí ayùn rẹ̀ ń yún mi. Àwọn mànígbàgbé tó ṣẹlẹ̀ níbẹ̀, ṣe nípa bí a ti máa ń lọ ṣe àyẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí tàbí àwọn ọ̀rẹ́ tàbí àwọn aládùúgbò ní àkókò ọdún ni mo fẹ́ sọ, tàbí bí àwọn ènìyàn ti máa ń péjọ nínú ilé wa láti wá wo ẹ̀rọ móhùnmàwòrán móhùnmáwòrán ní àkókò tí mò ń wí yìí. Nítorí pé móhùnmáwòrán kì í ṣe ohun tí ó wọ́pọ̀ tàbí ohun tí ó wà káàkiri. Ìbí mani gbàgbé ni ilé yìí jẹ ti jẹ wípé titi di akoko yìí àárò rẹ máà sọ mí. Ìró dáradára ní mo n gbọ nípa ilé náà, iró dáradára ni mó n gbọ nípa ìbí to mó dàgbà sí, yálà ilé ni tàbí àdúgbò ilé tí a fi ìbẹ̀rù Ọlọ́run kọ́ ni. Nítorí náà, kò sí ohun kankan tí kò tọ̀nà. Eléyi tí ènìyàn ń gbọ́ nípa rẹ̀. Láti ìgbà tí bàbá mi ti lọ sinmi, tí ìyá mi ti di ilé mú, àgbúrò wàhálà kankan tàbí ìdààmú kankan bí kò ṣe ìròyìn ayọ̀ nígbà gbogbo.

Ènìyàn mélòó ni ó ń gbé ní agbègbè mi àti pé mélòó ni mo mọ̀ nínú wọn? Agbègbè mi jẹ́ agbègbè kan tí ó fẹjú, tí ó tóbi. Agbègbè náà kẹ́nu. A ní ìpàdé agbègbè tí a máa ń ṣe ní agbègbè mi. Ìpàdé yìí máa ń wáyé ní ó kéré tán, ẹ̀méjì láàárín oṣù. Ìgbà mìíràn wà tó jẹ́ wí pé ẹ̀ mẹ́ta nínú oṣù ni a máa ń ṣe ìpàdé náà. Nípasẹ̀ ìpàdé agbègbè yìí ni mo fi mọ̀ wí pé ènìyàn tó ń gbé ní agbègbè mi pọ̀. Nítorí pé agbègbè náà kẹ́nu bí mo ti sọ lẹ́ẹ̀kan. Àwa tó ń gbé ní agbègbè nípa àkọsílẹ̀ yìí a jẹ́ ọgọ́fà-ó-lé-méjọ. Ọgọ́fà-ó-lé-méjọ ènìyàn, gbogbo wa la mọ̀ wí pé kì í ṣe kékeré. Àdúgbò tó láju, àdúgbò tuntun tí àwọn ènìyàn sì tún ń dé sí ní tuntun ní agbègbè náà. Tí a bá wá wò níbi tí ọgọ́fà ènìyàn ó lé méjọ wà, a ó rí i wí pé gbogbo wa a ò lè mọ ara wa tán. Mélòó ni mo mọ̀ nínú àwọn tí ajọ ń gbé yìí, nínú ọgọ́fà-ó-lé-méjọ yìí? Mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dáradára. Mo fẹ́ lè sọ wí pé kò sí ẹni kan tí mi ò mọ̀ nínú wọn. Ṣùgbọ́n ní à mọ̀ duju, àwọn tí mo mọ̀ nínú wọn kò fẹ́ẹ́ ju ọgọ́ta sí àádọ́rin lọ tí mo mọ̀ wí pé mo mọ̀ wọ́n. Ni pé àwọn tí ajọ máa ń kí ara wa, tí ajọ máa ń sọ̀rọ̀. Àwọn mìíràn wà tó jẹ́ wí pé tí a bá pàdé ẹlòmíràn nínú wọn bóyá nípa, nípasẹ̀ pé kó má wá sí ìpàdé déédéé, ó lè má da mi mọ̀. Ṣùgbọ́n èmi mọ̀ ọ̀pọ̀lọpọ̀. Tíbẹ̀ àwọn kan wà tó jẹ́ pé èmi náà mi ò, mo fẹ́ lè sọ wí pé mi ò dá ojú wọn mọ̀. Ṣùgbọ́n àwọn tí mo mọ̀ du ju wọn kò dín ní ọgọ́ta sí àádó-àádọ́rin lọ. Ni àdúgbò yìí, àwọn tí mo mọ̀ orúkọ wọn nínú bí àádọ́rin yìí ó kéré tán, màá mọ̀ orúkọ èèyàn bí àádọ́ta nínú wọn. Àwọn tí mi ò mọ̀ orúkọ wọn, wọn ò lè, wọn lè ju mẹ́wàá lọ tàbí ó wà pọ̀ tán ogún. Mo mọ̀ orúkọ ènìyàn bí àádọ́ta nínú ọgọ́fà-ó-lé-méjọ. Ṣùgbọ́n tí mo bá fẹ́ wo orúkọ àwọn tó kù, ìwé àkọsílẹ̀ àdúgbò wà tí gbogbo ènìyàn ní àǹfààní láti wo inú rẹ̀. Nípasẹ̀ rẹ̀ mo lè mọ̀ orúkọ ẹnikẹ́ni tí mo bá fẹ́ wò ní àdúgbò náà. Bí ọ tilẹ jẹ wípé kò ṣe ṣẹ, kí gbogbo ènìyàn ọgọfa ọ lé mẹ́jọ kí gbogbo wọn kàn mo ará wọn dojú, kọ sí mọ ará wọn pẹ̀lú orúkọ. Ṣùgbọ́n ohun tí mo lè sọ náà gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ni wípé kò sí orúkọ ẹni tí mo fẹ́ mọ̀ tí mi ò lè mọ̀ nípasẹ̀ àkọsílẹ̀ àdúgbò wa.

Bí mo ti ń lọ láti agbègbè kan sí òmíràn lójoojúmọ́, nítorí wípé ibi tí mo ti ń ṣiṣẹ́ pé yàtọ̀ sí ibi tí mò ń gbé, ó ti lè jìnà sí ara wọn púpọ̀ dé ibi wípé bí mo ti máa ń lọ níṣe ni mo máa ń wọ ọkọ̀ ojú ọ̀nà láti lọ láti ibi iṣẹ́-- láti ilé lọ sí ibi iṣẹ́. Mo sì máa ń wọ bí ọkọ̀ méjì kí n tó dé ibi iṣẹ́ mi. Láti ilé, màá kọ́kọ́ wọ ọkọ̀ àkọ́kọ́ tí màá bọ́lẹ̀ ní ibùdókọ̀ tí ó parí. Láti ibùdókọ̀ tí ó parí, màá tún wá mú ọkọ̀ mìíràn. Láti ibẹ̀ ni màá ti wọ eléyìí tó máa gbé mi dé tosí ibi iṣẹ́. Tó sì jẹ́ pé láti ibi tí mo bá ti bọ́ sílẹ̀ nínú ọkọ̀, níṣe ni màá fi ẹsẹ̀ rìn bí ìṣẹ́jú méjì tí màá fi dé ibi tí ọ́fíìsì mi wà. Nítorí náà, mo lè sọ wípé ohun tí mo fi máa ń rìn láti ibi kan sí èkejì, òun ni ọkọ̀ ojú ọ̀nà. Ó ṣe pàtàkì fún mi láti wọ̀ nítorí wípé ọ̀nà kan tí ó rọrùn láti lọ láti ilé lọ sí ibi iṣẹ́ ni èyí. Gẹ́gẹ́ bí mo ti sọ, ọ̀nà náà jín ṣíra wọn tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ọkọ̀ méjì ni mo gbọdọ̀ wọ̀. Nítorí ìdí èyí kò le rọrùn tàbí kó ṣe é ṣe fún mi láti fẹsẹ̀ rìn láti ilé lọ sí ibi tí mo ti ń ṣiṣẹ́. Ohun tí mo lè ṣe náà ni wípé bóyá ni nínú ìrìnàjò yìí kí n fẹsẹ̀ rìn ibùsọ̀ àkọ́kọ́. Ṣùgbọ́n nítorí wípé tí mo bá gbìyànjú ẹ̀, ó máa-- ó lè ṣe okùnfà pé kí n máa pẹ́ kí n tó dé ibi iṣẹ́. Nítorí ìdí èyí, ẹmi kìn gbìyànjú láti fẹsẹ̀ rìn ní òwúrọ̀. Bákan sì ní, ní àṣálẹ́ tí màá tí pà àti iṣẹ́ tó máa ti rẹ mi kì í ṣe é ṣe fún mi látí sope mo fé f'ẹsẹ rìn. Nítorí ìdí èyí, ní òwúrọ̀ tí mo bá ń lọ, màá wọ ọkọ̀ ní ọ̀nà méjì. Tí bá sì ti ń bo ní àṣálẹ́, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo ti máa ń wọ ọkọ̀ ní ọ̀nà méjì tí mo fi ń dé ilé. Ìnira tí ó wà nínú ìrìnàjò yìí náà kò ju wípé nígbà mìíràn ọkọ̀ ó lè máa tètè kún tàbí kó má sì ọkọ̀ nílẹ̀. Eléyìí tí ó lè ṣe okùnfà wípé kí n pẹ́ dé ibi iṣẹ́. Inú mi kì í sì dùn láti máa jẹ́ apẹ́ lẹ́yìn lọ sí ibikíbi.

Boya mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àti owodo wo ti ìbéèrè na ba ye mi tàbí kin beere wípé kini alẹ́ pe ni ìgbàgbọ́ àti owodowo ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ a lè ṣe àlàyé rẹ̀ wípé àwọn tí ó gba ìgbàgbọ́ lọ́wọ́ fún àpẹẹrẹ ní orílẹ̀ èdè Nàìjíríà, àwọn òyìnbó wọ́n mú ẹ̀sìn ìgbàgbọ́ wá. Bákan náà ni àwọn Lárúbáwá, wọ́n mú ẹ̀sìn ìmọ̀le tàbí ẹ̀sìn Mùsùlùmí, wọ́n mú wá sí orílẹ̀ èdè Nàìjíríà. Nígbà tí wọ́n wá mú àwọn ẹ̀sìn yìí dé, àwọn kan ni wọ́n ṣe ìtẹ́wọ́gbà àwọn ẹ̀sìn yìí. Nípasẹ̀ jíjẹ́ àwọn tí ó kọ́kọ́ tẹ́wọ́gbà ẹ̀sìn náà, wọ́n di aṣáájú ẹ̀sìn. Nínú ìgbàgbọ́ fún àpẹẹrẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bí i aṣáájú yìí, wọ́n ti fi ọgbọ́n orí tiwọn tàbí wọ́n ti fi àṣà tàbí ìṣi tiwọn, wọ́n ti fi kun ohun tí wọ́n gbà ní ìgbàgbọ́, tí wọ́n sì ń gbìyànjú láti sọ wípé ara ìgbàgbọ́ ni. Nítorí ìdí èyí ẹnikẹ́ni tí ó bá mọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó kà fúnra lára rẹ̀ yóò mọ wípé ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ó ti jẹ́ kí àṣà àti ìṣe àwọn tí ó gba ìgbàgbọ́ lọ́wọ́ àwọn tó mú wá kó darapọ̀ mọ́ ohun tí wọ́n mú wá. Nítorí ìdí èyí ohun tí mo mọ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ òun ni èyí. Ṣé mo gbàgbọ́ nínú wọn? Èmi kò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Nítorí wípé gbogbo wa la ní àǹfààní láti ṣe àgbéyẹ̀wò láti ka ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tí àwọn tí ó mú ìgbàgbọ́ náà tí wọ́n mú wá. Gbogbo wa la ní àǹfààní láti ka ọ̀rọ̀ yìí. Nígbà tí mo bá ṣe ka ọ̀rọ̀ náà, mo mọ ohun tí ó ń sọ, mo mọ ohun tó túmọ̀ sí i. Ẹnikẹ́ni toba ti fi oye tire tàbí ogbon orí tire kun mo ti ka eru ẹni be si ẹni ton se ìgbàgbọ́ atowodowo. Èmi kì í sì gba irú àwọn ọgbọ́n orí bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ká pè ní ìgbàgbọ́.

Oúnjẹ wo ni mo mọ̀ bí a ti ń sè dáadáa. Mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ sè, ṣùgbọ́n mo lè ya ọ̀kan sí ọ̀tọ̀ láti sọ wípé mo mọ̀ dáadáa, mo mọ̀ dùn jù. Oúnjẹ yìí sì ni a ń pè ní mọ́ímọ́í. Mọ́ímọ́í jẹ́ oúnjẹ tí ó wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá láàárín àwọn eyá Yorùbá. Bó ti lẹ̀ jẹ́ wípé lójú tó mọ́ lónìí kò fẹ́ẹ̀ sí ẹ̀yà tí kì í jẹ mọ́ímọ́í, ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ara àwọn òunje ilẹ̀ Yorùbá ni. Mo mọ̀ ṣé dáradára nítorí pé mo fẹ́ràn láti máa jẹ. Ìdí nìyí tí mo ṣe fi àkókò ṣẹlẹ̀ láti kọ́ bí a ti ń sè dáradára ní aládídùn. Bí a bá fẹ́ ṣe mọ́ímọ́í tí mo sọ wípé mo mọ̀ ṣé yìí, ohun àkọ́kọ́ tí a ó ṣe, tí a ó ṣe òun ni wípé a ó won ẹ̀wà tí a fẹ́ fi ṣe mọ́ímọ́í. A ó da omi sórí rẹ̀. Bí a bá ti ń da fún epo náà láti bó àti pé kó dé bó dáradára. Bí a bá ti bó tán tí a sì fi omi fọ̀ọ́ nù, ohun tí ó kàn ni pé kí á lọ̀ọ́ pẹ̀lú ẹ̀rọ. Nígbà tí a bá tẹ́ lọ̀ pẹ̀lú ẹ̀rọ tí ó ti kúná. Lẹ́yìn ìgbà yìí ni a bá, la ó mu orógun eléyi tí a fi máa ń tẹ ẹ̀bà tàbí oríṣi orógun ta bá ní sílé. A ó bẹ̀rẹ̀ sí ní rò, a ó rò dé bí wípé yó ó fẹ́. Kí ni àwọn ohun aládùn tí a fẹ́ kó wà nínú rẹ̀? Ṣé ẹ̀ja ni, ṣe ẹ̀yin ni, edé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkókò tí a ń rò lọ́wọ́ yìí ni a ó máa fi gbogbo rẹ̀ sí ní ìkọ̀okan tó fi kan òróró, tó fi kan magí ìsebẹ̀, tó fi kan iyọ̀ àti gbogbo nǹkan tó kù láti fi sẹ. Lẹ́yìn ìgbà tí a bá ti ṣe gbogbo eléyi tán tí a pò wọn papọ̀, tó bá jẹ́ wípé ewé òun ni a fẹ́ lò. Ewé wà tí a fi ń ṣe mọ́ímọ́í, òun ló tilẹ̀ dára jù nítorí pé kì í jẹ́ kí àìsàn kó dúró ní ago ara ènìyàn. Ṣùgbọ́n ẹni ti ko ba ni ewe o le lo agolo. Ó kàn jẹ́ wípé èmi máa ń gba àwọn ènìyàn níyànjú wípé ohun tí ó dára jù lọ òun ni láti lo ewé fún mọ́ímọ́í yìí.

Alaye nípa àwọn ohun ọ̀gbìn nínú ilé àti nínú àgbàlá. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa ti nǹkan bọ̀lẹ̀ nípa kí a sọ wípé ènìyàn ń ṣe ọ̀gbìn. Ni ìgbà mìíràn, ó lè jẹ́ ata ni mo máa ń fẹ́ gbìn tàbí bóyá kí n gbìn ewébẹ̀, eléyìí tí a pè ní ẹ̀fọ́. Tàbí ní ìgbà mìíràn, mo lè sọ wípé àgbàdo tàbí mo tilẹ̀ máa ń gbìn ẹ̀gẹ́. Ṣùgbọ́n nínú ilé, àwọn ohun tí mo máa ń sábà gbìn ò ní kí n gbìn ata, ẹ̀fọ́, ewédú, bóyá àti àwọn ọ̀gẹ̀dẹ̀. Ó jẹ́ àwọn ohun tí mo fẹ́ràn tí mo máa ń gbìn nínú ilé. Ni òwúrọ̀ lójoojúmọ́ ni mo máa ń fi okùn eléyìí tí ó gbé omi kọjá ni mo máa ń lò láti tẹ omi sí ibi tí mo gbin ẹ̀fọ́, ewédú àti ata yìí sí. Òhun ni mo fi máa ń bomi rìn wọ́n lóòrèkóòrè. Omi yìí ló ń ran àwọn ǹkan ọ̀gbìn yìí lọ́wọ́ tí wọ́n kò fi pòǹgbẹ́ omi, tí wọ́n ò fi jó ná, tí wọ́n fi ń dàgbà botitọ́ àti botiyẹ̀. Àwọn ata mi, bóyá nítorí wípé ó jẹ́ ata Gíríìkì, wọ́n tètè ń dàgbà. Bí wọ́n sì ti ń dàgbà, bẹ́ẹ̀ ni wọ́n ń dára tí wọ́n tóbi. Tí wọ́n bá pọ́n, gbogbo rẹ̀ yóò pupa tí yóò máa wú ni. Nígbà tí kò tí ì pọ́n tí gbogbo rẹ̀ dúdú, yóò dúdú yóò sì máa wú ni. Bóyá bí mo sì ti máa ń bomi rìn ni nítorí wípé èmi kì í jẹ́ kí ìyà mi kó jẹ àwọn ohun tí mo gbìn. Èmi kì í fi ìyà omi jẹ àwọn ohun ọ̀gbìn mi. Bóyá òhun ló fàá tó fi jẹ́ wípé jíjade wọn máa ń jáde dáradára. Wọn máa ń dàgbà lákòókò, wọ́n sì máa ń dàgbà botitọ́ àti botiyẹ̀.

Bóyà mo máa ń jẹ gọ́ọ̀mù. Rárá, èmi kì í jẹ gọ́ọ̀mù. Mi ò sí lára àwọn tó máa ń jẹ ìjẹkújẹ. Mo gbọ́ wípé àwọn kan wà tí wón ń jẹ gọ́ọ̀mù. Ṣùgbọ́n kìí ṣe pé ká jẹ sẹ́nu ni mo gbọ́ wípé wón máa ń jẹ. Wón ní ìṣe ni wón máa ń fà á sí imú, pé eléyìí máa ń jẹ́ kí orí wọn kó máa gbóná, kí wọ́n dàbí ọkùnrin tí ẹ̀rù wà lára rẹ̀. Nítorí ìdí èyí pé boya àwọn èèyàn yóò máa sá fún wọn. Èmi kò sí lára irú àwọn tó máa ń ṣe àwọn ohun báyìí. Nítorí idi èyí lo fi je wípé kini mo fe fi goomu se? Pe ni ti óuńjẹ? Kíni mo ti jẹ? Mélòó nínú oúnjẹ ni mo ti jẹ? Níbo ni mo ti jẹ àwọn oúnjẹ dé? Èmi gẹ́gẹ́ bí èèyàn kan, èmi kì í jẹ gọ́ọ̀mù. Bẹ́ẹ̀ sì ni mo gbàgbọ́ wípé mo korira àwọn to ba n se ìwà ibaje be. Ìwà ìbàjẹ́ ni láti máa jẹ gọ́ọ̀mù. Gọ́ọ̀mù kì í ṣe oúnjẹ. Gọ́ọ̀mù wà fún kí a máa fi le òun kan, bóyà bàtà tàbí oríṣii gọ́ọ̀mù mìíràn ó lè lẹ ìwé. Tàbí tó bá jẹ́ wípé ní ẹ̀yà ara ọkọ̀ la ti fẹ́ lẹ ǹnkan, ó ní àwọn gọ́ọ̀mù eléyi ti a ti ṣe láti fi lẹ wọn. Ó wá jẹ́ ohun tí ó yà mi--ti o ya mí lẹ́nu láti gbọ́ wípé àwọn ènìyàn kan tún jẹ gọ́ọ̀mù. Niwon ìgbà ti oúnjẹ po lorisiirisii, isu, ewa, ìrẹsì, àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lo. Níbo la ti í jẹ àwọn eléyi de nà? Ti ẹ́níyàń a sọ pé gọ́ọ̀mù lo tún kù tí oun yóò fi ṣe oúnjẹ.

Ṣé mo máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé sí àkókò. Èmi kì í fi àkókò ṣeré. Àkókò ṣe pàtàkì lọ́dọ̀ mi. Àkókò ṣe pàtàkì nínú ìrìnàjò mi. Nítorí ìdí èyí, mo máa ń lo ri wípé mo bọ̀wọ̀ fún àkókò. Tí mo bá ṣe ìpinnu fún ènìyàn wípé ká pàdé ní àkókò kan, mi, èmi kì í torí wípé bóyá ẹni náà ó ń retí nǹkan láti ọ̀dọ̀ mi, kí n wá jẹ́ kó máa dúró dè mí. Níwòn ìgbà tí mo bá ti ṣe ìpinnu àkókò, mo máa ń fẹ́ kó jẹ́ wípé èmi gan an ni mo ń dúró dè ènìyàn, bó ti lẹ̀ jẹ́ wípé síbẹ̀ mi, èmi kì í fẹ́ kí ènìyàn kó tún dá mi dúró. Nítorí pé àkókò mi ó ṣe pàtàkì. Tí mo bá sọ fún ènìyàn wípé ká pàdé ní ago mi, agogo méjì, mo máa ń fẹ́ kó jẹ́ pé ẹni náà ó ti dé ní agogo méjì òkú ìṣẹ́jú márùn-ún. Tó bá wá pẹ́ tán, irú ẹni bẹ́ẹ̀ kò dé ní agogo méjì ọkọ̀ọ́jà ìṣẹ́jú márùn-ún. Èmi náà sì máa ń gbìyànjú wípé agogo méjì kò tó lù, bó ti wú kó jẹ́ ni mo ti máa ń dé ibi tí mo bá ti pinu ní àkókò, ní àkókò rẹ̀. Kí ènìyàn kó máa bọ̀wọ̀ fún àkókò ó ṣe pàtàkì. Ó má ń jẹ́ ká ka ènìyàn sí. Ìbọ̀wọ̀ fún àkókò ó má ń jẹ́ ká rí ènìyàn bí ẹni tí ó ṣe gbára lé, bí ẹni tí ó ṣe fọkàn tán. Ìbọ̀wọ̀ fún àkókò ó má ń jẹ́ kí àwọn ènìyàn kan ní ìgbẹ́kẹ̀lé nínú ẹni tí ó ń, ẹni náà. Nítorí ìdí èyí ló fi jẹ́ wípé èmi kì í fi àkókò ṣeré. Èmi kì í fi àkókò jáfara. Mo bọ̀wọ̀ fún àkókò lọ́pọ̀lọ́pọ̀. Mo máa ń dé ní àkókò bí mo bá ṣe ṣe ìpinnu.

Báwo ni mo de ṣe ń pàrọ̀ ọkàn mi? Ọkàn mi kì ṣe ohun tí ó ṣe fàyọ̀ tí a ó sì dá òmíràn padà. Tí a bá ń sọ̀rọ̀ nípa pé ká pàrọ̀ ọkàn, kò túmọ̀ sí wípé a mú ọkàn kúrò à fi òmíràn si. A ń sọ̀rọ̀ nípa báwo ni mo ṣe máa ń yí ìpinnu padà. Kò sí bí ènìyàn ti lè jẹ́ ẹni tí ó ní àfojúsùn tó. Àwọn nkankan maa n ṣẹlẹ̀, to maa n mu ki ènìyàn ko yi ipinu re padà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣe ìpinnu tí mo ti sọ wí pé bí mo ti fẹ́ ṣe ohun yìí ni eléyìí. Ṣùgbọ́n nígbà tí àwọn nǹkan mìíràn ṣẹlẹ̀ tí mo gbé a ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí mo wò dáradára, mo rí wí pé àwọn ohun tí mo ti pinnu ṣáájú kò lè tẹ̀síwájú. Nítorí ìdí èyí, mo ní láti yí ìpinnu náà padà. Nípasẹ̀ èyí, mo ti pàrọ̀ ọkàn mi. Ohun ti o se pàtàkì, nipe ki ènìyàn ko mo oun ti o fe, ki ènìyàn ko mo akoko láti se oun ti o n fe. Àwọn ìpinnu kan wa, to je wípé ènìyàn gbodo ro jinle, ki o to se. Nítorí pé irú àwọn ìpinnu báyìí tàbí ní àkókò tí èeyàn bá ṣe irú ìpinnu náà kò dára kí ènìyàn kó sọ pé òun yí ìpinnu náà padà. Nítorí ìdí èyí, ènìyàn gbọ́dọ̀ rò dáradára kó tó ṣe àwọn ìpinnu yìí. Ohun tí ó ya ẹni tí ó mọ ohun tí ó ń ṣe yàtọ̀ sí ẹni tí kò mọ nǹkan tí ó ń ṣe sọ́tọ̀ nípa píparọ̀ ọkàn, òun ni ẹni tó jẹ́ wípé gbogbo ìgbà ni ó máa ń rí ohun mìíràn tí ó tún yàtọ̀ sí ohun tí òun ti pinnu rẹ̀ tàbí tí ó dára ju ohun tí òun ti pinnu rẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tí ó mọ bí a ti ṣe ìpinnu tí a ń dúró ti, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá rí ohun mìíràn tí ó fẹ́ yí ìpinnu náà padà, kì sábà rọrùn láti yí ìpinnu náà padà. Nítorí wípé, ènìyàn ni láti fi han gẹ́gẹ́ bi ẹni ti o je olokan diduro. Mi ò sọ wí pé ọlọ́kàn líle, ṣùgbọ́n ọlọ́kàn dídúró. Ẹni tí a kò lè máa ti síwájú ká máa ti sẹ́yìn bó ti wù wà.

Ìgbà wo ni mo losi ọjà kẹ́yìn? Ní àná òde yìí, ní àná alána yìí mo sì lọ sí ọjà láti lọ ṣe àyẹ̀wò ohun tí mo fẹ́ ra. Mo sì tún ti ní lọ́kàn wípé tó bá di ní ọ̀la, màá tún padà lọ láti lọ ra ohun tí mo lọ yẹ̀wò ní àná. Ki n se iṣẹ́ temi láti maa losi ọjà, láti lo ra nkan ṣùgbọ́n ti aba n sọ̀rọ̀ nípa oun jíjẹ tàbí àwọn nkan ti o kan obìnrin ni oun ti mo so yi. Ìgbà kú gbà tí a bá ti fẹ́ ra bàtà fún àwọn ọmọ tàbí oríṣi àwọn aṣọ kan fún àwọn ọmọ, èmi ni mo sábà máa ń lọ sí ọjà nítorí pé mo mọ awọ tí ó dára tí ó lè ní àlọ́pẹ́. Mo mọ bi àti yan bàtà laayoo eleyii ti o se wo loju ti o rẹwà ti o si emi ni mo maa n losi ọjà. Ní àná, a nílò láti lọ wo bàtà eléyìí tí a fẹ́ rà fún àwọn ọmọ, òun ni ó gbé mi lọ sí ọjà ní àná tí mo lọ ṣe àyẹ̀wò bàtà. Mosi ti ni ipinu wípé to ba ti di ni ola ni won gba ti mo ti ri àwọn eleyi ti o te mi lorun ti mosi ti mo oye ti wọn je. Mo ti ní ìpinnu pé tó bá di ní ọ̀la, màá tún padà lọ sí ọjà náà láti lọ ra àwọn ohun tí mo rí, eléyìí tí ó tẹ́ mi lọ́rùn, eléyìí tí mo mọ́ wípé yóò ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn ọmọ mi nígbà tí mo bá kó lọ́dọ̀ wọn. Ó tilẹ̀ máa ń dára láti máa lọ sí ọjà lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún ọkùnrin gan pàápàá láti lọ máa ṣe àyẹ̀wò àwọn ǹkan kan, láti lọ máa mọ àwọn ǹkan kan yàtọ̀. Idi niyi ti mo fi so wípé kosi oun ti o burú níbẹ̀ ti ọkùnrin náà ti o ba wo wípé oun fe lo si ọjà láti lo se àgbéyẹ̀wò tàbí láti lọ ṣe iwadi lórí nkankan tàbí oun miran. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń lọ sí ọjà lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti lọ ṣe àyẹ̀wò àti láti lọ mọ ohun tí ọkàn mi bá fẹ́ mọ̀.

Lérò tèmi, kí ni àwọn ohun tí ọmọdé ń kọ́ lọ́dọ̀ àwa àgbàlagbà? Ohun tí mo lè sọ wípé ọmọdé ń kọ́ lọ́dọ̀ àwa àgbàlagbà, òun ni ohun tí àgbàlagbà tó wà lọ́dọ̀ ọmọdé tí ọmọdé ń wò fún àwọ̀kọ́ se oun to ba n se lọ́wọ́lọ́wọ́, oun ni ọmọdé n wo, oun lo fi nko ọmọdé. Kíkọ ọmọdé ó yàtọ̀ sí ká sọ wípé ohun tí mo bá ti ń sọ pé kí o ṣe, òun ni kí o lọ ṣe. Kíkọ ọmọdé a gbọ́dọ̀ ni- a ní láti mọ wípé ohun tí a bá ti ṣe, òun náà ni àwọn ọmọ náà yóò ríi wípé ó dára. Ti o je wi pe oun ese re náà ni àwọn ọmọ náà, ni won ma gun le àpẹẹrẹ rere, ó dára láti fi lélẹ̀ fún ọmọ, ó dára láti fi kọ ọmọ. Báwo ni ọmọ- a ti le kọ ọmọ ní àpẹẹrẹ rere? Àwọn oun ti a le fi ko ọmọ ni àpẹẹrẹ rere, oun náà ni wi pe ki awa gan fún tikalara wa, ki a je àpẹẹrẹ rere. Kì í ṣe- a a lè fi ẹnu kọ ènìyàn láti jẹ́ alápẹẹrẹ rere. Ṣùgbọ́n nípa ìwà rẹ̀, nípa ìṣe sí ọmọlúàbí rẹ̀, òun ni a fi máa ń mọ̀. Bóyá ìwà rere òun ni ọmọ náà yóò mú tàbí ìwà burúkú eléèyì tí òbí bá wù, òun ni ọmọ máa ń mú. Ohun tí mo lè sọ ni wípé ìwà tí ọmọ bá bá lọ́wọ́ àwọn òbí rẹ̀ yálà rere ni tàbí burúkú, ìwà náà ni ọmọdé náà yóò kọ́ tí yóò sì máa ṣe. Bóyá ẹni tó ń mu ọtí ni, irú ọmọ bẹ́ẹ̀ òun náà á rí ọtí sí ohun tí ó dára. Ki yi o- ko ni ri ai da kankan lára oti, ni won nípasẹ̀ èyí bí bàbá rẹ̀ bá ti ń mu ìgò méjì, lọ́un nà yóò máa mú ìgò kan. Àpẹẹrẹ tí ó lè kọ lára bàbá àti ìyá ni èyí. Iya na, eleeyi ti o n ya- ti o je alagbeere, iru ọmọ ti o ba ni, ọmọ na yóò mà wo bí ó ti ń ṣe ni. Yóò mà wo ìgbésẹ̀ ìyá rẹ̀. Ohun ni ọmọ náà yóò padà gbé. Ọmọ náà kò sì da- kò ní lè dá lẹ́kùn tàbí a kò ní lè bá ọmọ náà wí. Nítorí wípé bí ènìyàn bá sọ wípé báwo ni ó ti ń ṣe? Ọmọ yóò sọ wípé ohun tí òun rí lọ́wọ́ ìyá òun ni òun ń ṣe. Eléèyi ni Yorùbá ń pè ní òwú tí ìyá gbọ̀n ni ọmọ rán.

Ìrìnàjò máni gbàgbé nípa ayé mi tí kò lọ bí mo ṣe rò. Ó jẹ́ ohun tí mi ò lè gbàgbé. Ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó jẹ́ wípé mo gbọ́dọ̀ máa rántí títí, títí tí àtúnṣe yóò fi wà sii. Ní ìpinnu mi ni wípé mo fẹ́ di agbẹjọ́rò nínú ìrìnàjò mi láyé. Nítorí ìdí èyí, gbogbo àwọn ohun tí ó lè jé kí ènìyàn kí ó rìn ní ìlànà agbẹjọ́rò ní àwọn ìwé tí èèyàn gbọ́dọ̀ kà, gbogbo rẹ̀ pátápátá ni mo gbìyànjú láti kà tí mo sì mọ̀ dáradára. Ohun tí ó ṣẹlẹ̀ tí kò ṣe é ṣe fún mi láti di agbẹjọ́rò títí di àkókò yìí tàbí ní àkókò tí mo rò wípé ó yẹ kí n di agbẹjọ́rò òun ni wípé kékeré ni mo wà nígbà tí mo ti pàdánù bàbá mi. Láti ìgbà tí mo sì ti pàdánù wọn, ìrànlọ́wọ́ kò fi bẹ́ẹ̀ sí dàbí alára. Gbogbo wa la sì mọ wípé owó kékeré kò rán ẹni, kò rán ènìyàn lọ sí ilé ẹ̀kọ́ láti lọ di agbẹjọ́rò. Nítorí ìdí èyí, gbogbo ìgbìyànjú láti wọlé sí ilé ẹ̀kọ́ gíga láti lọ ṣe ẹ̀kọ́ àwọn agbẹjọ́rò pàbo ló já sí. Mo gbìyànjú bí mo wà lórí rẹ̀ fún bí ọdún mẹ́jọ. Nígbà tí mo ríi wípé àgbà tí ń dé ni mo gbà láti lọ kọ́ ẹ̀kọ́ mìíràn yàtọ̀ sí ẹ̀kọ́ agbẹjọ́rò yìí. Ṣé mo ti yanjú rẹ̀? Mi ò tíì rì yanjú. Mo sì wà lórí èrò ńgbà yìí wípé lọ́jọ́ kan mo gbọ́dọ̀ padà kí n gbé ìgbésẹ̀ láti padà di. Agbẹjọ́rò gẹ́gẹ́ bí ó se jẹ́ pé ìfẹ́ mi àkọ́kọ́ òun ni láti kẹ́kọ̀ọ́ gboyè, láti di agbẹjọ́rò pàtàkì, agbẹjọ́rò tó mò ye, agbẹjọ́rò ńlá lórílèèdè wa. Mo sì wà lórí rẹ̀. Mo sì gbàgbọ́ wípé lọ́jọ́ kan yóò ṣe é ṣe. Àlá yìí yóò wá sí ìmúsẹ bóyá mo kábàmọ́ọ̀. Mi ò gbọ́dọ̀ sọ wípé àìtí ì di agbẹjọ́rò mi yìí pé mi ò kábàámọ̀ rẹ̀. Bó ti lè jẹ́ wípé àwọn nǹkan mìíràn wà tí mò ń ṣe síbẹ̀ sì ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi wípé títí di àkókò yìí, mi ò tíì di agbẹjọ́rò. Gẹ́gẹ́ bí àlá àti ìran tí mo ní. Mo gbàgbọ́ wípé lọ́jọ́ kan láìpẹ́ àlá àti ìran yìí yóò wá sí ìmúṣẹ. Àbámọ̀ náà yóò sì kúrò gẹ́gẹ́ bí ìgbàgbọ́ mi.